Nígbà wo ni mo kẹ́yìn fò? Àh, ìgbà tí mo kẹ́yìn fò, tí mo fò, ẹh, tí mo kẹ́yìn fò, òun ni ìgbà tí, ẹh ẹh, inú mi dùn, ẹh ẹh, ìgbà tí inú mi dùn tí mo gbọ́ ìròyìn ayọ̀, wípé ìkan nínú àwọn ẹ̀gbọ́n mi ó ra Òyìn, ó ra ọkọ̀ tuntun, ó dẹ́tun pé àti tí ikéji ẹgbẹ́ mi, òun náà kọ́lé. Ìgbà tí mo gbọ́ ìròyìn yẹn, inú mi dùn. Nígbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní fò, tí inú mi dùn tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ohun ayọ̀ ni. Ẹh, ìgbà yẹn ni mo sọ pé mo kẹ́yìn fò. Ìyẹn dẹ́ wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ nínú oṣù ta lò kọjá yìí. Ìgbà yẹn ni mo kẹ́yìn fò.